Iye wákàtí tí mo máa ń fi ń ṣiṣẹ́ lójoojúmọ́, hmmm gbogbo e ojúú bí i wákàtí mẹ́ta sí mẹ́rin lọ. Iṣẹ́ ara mi ni mò ń ṣe, nítorí náà èmi ni mo máa ń pinu iye wákàtí àbí ìṣẹ́jú tí mo lẹ́ fi ṣiṣẹ́ dójọ. Ọ̀pọ̀ ìgbà ló sì jẹ́ pé mi ò kí ń, mi ò kí ń wulẹ̀ ṣiṣẹ́ rárá. Mo kò lè máa wo fíìmù tàbí kí ń máa gbá game, nítorí pé èmi ni ọ̀gá ara mi. Ẹ̀mí mi ni iṣẹ́ ọwọ́ mi. Igbà tí ó bá síwù mi, ni mo lè sọ pé mo fẹ́ ṣiṣẹ́. Kódà ìgbà míì, ọ̀pọ̀ ìgbà, òru nìkan ni mo máa ń ṣiṣẹ́. Gbogbọ n tí mo de máa ń fi ṣiṣẹ́ ò kí ń ju wákàtí kan náà lóru. Ìgbà míì sì re, tí n tí mo bá fẹ́ ṣe bá pọ̀, mo lè ṣe ní gbogbo òru, kin fi gbogbo òru ṣe. Hmmm n tí, tí àyọ̀ tó wà nù kí èèyàn jẹ́, ẹ́ń, agbanisiṣẹ́ ara ẹ̀ tàbí kí èèyàn jẹ́ ọ̀gá ara ẹ̀ òun níyen. Kò ní ṣe ẹni tó máa ń mú mi lórí lọ́rùn pé, "ya wá ṣiṣẹ́" tàbí "à, o ò tí lè lọlé o, iṣẹ́ ṣì pọ̀nlẹ̀ o" tàbí "à, o ò lè rìnrìnàjò nítorí pé àsìkò iṣẹ́ lá wayi o. O ò lè, o ò lè sọ pé o wá bí iṣẹ́ lè ní máa yọ nínú owó oṣù ẹ" àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀, èèyàn ò kí ń ṣẹlẹ̀ sí mi. Idì ni èyí tí wọn fi rán yàn irú iṣẹ́ yìí láàyò láti máa ṣiṣẹ́ fúnra mi. Lài sì pé mo ní ọ̀gá kankan, igbà tí ó bá síwù mi, mo lè rìnrìnàjò lọ sí ìlú mìíràn fún ọjọ́ pípẹ́ ni gbà mí gan tàbí rìnrìnàjò fún ìsinmi àbí láti lọ gbafẹ́, ṣe ayẹyẹ, ṣe ìnáwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí náà, à, kí a bá sàni pé káwo ni gbogbo iye tí wọ́n fi ń ṣiṣẹ́ ni ọjọ́ kọ̀ọ̀kan, ó gbẹ́ ò kí ń ju wákàtí méjì lọ. Nkan ta a bá ní kí a wò fínnífínní, tí a bá, tí a bá gbeelé ìṣirò àti ìwọ̀n pẹ̀lú bí mo ṣe ń ṣiṣẹ́ ní ọ̀sẹ̀ kan tía ba máa pin sí ọjọ́ kọ̀ọ̀kan, boya lọ máa ju wákàtí kan lọ. Nítorí mi ò kín fẹ́ ṣẹ́ girigiri. Mi ò sì kín fẹ́ ṣe iṣẹ́ tó máa jẹ́ kó tètè rẹ́ mi. Bí o máa ń tètè rẹ́ mi nígbà mi tí iṣẹ́ bá ti ń pọ̀ tọ tí ń wọ̀ mí lọ́rùn. Ara mi ò ní ṣiṣẹ́ bí o ṣẹ́ yẹ ko ṣiṣẹ́ mọ́. Ara mi ò ní jí pépé bí o ṣẹ́ yẹ ko jí pépé mọ́. Nìí jẹ́ ọ̀jo mi ò kín fẹ́ ṣe iṣẹ́ fún ọ̀pọ̀ wákàtí kí wọ́n máa bà rẹ́ mi sára.

Mo máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Kódà íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi gbòógì tí mo fẹ́ràn jù láti máa ra nǹkan, pàápàá jùlọ àwọn nǹkan ilé. Àwọn nǹkan bí i microwave, bí i scale, àwọn nǹkan bí i fóònù iyẹn, ẹ̀rọ alágbéká. Bákan náà, ibẹ̀ mo ti, mo ti ra ibùsùn mi, ìyẹn bed. Ibẹ̀ náà ni mo ti ra nǹkan tí a fi ń lọ nǹkan, ìyẹn blender, ẹ̀rọ tí a fi ń lọ nǹkan, tí a fi ń lọ ata, pàápàá jùlọ. Oríṣìíríṣìí nǹkan ni mo ti rà lórí íńtánẹ́ẹ̀tì. Ó máa ń rọ̀ mí lọ́rùn gan an kódà àwọn aṣọ, aṣọ àwọ̀tẹ́lẹ̀ náà, àwọn, àwọn aṣọ àwọ̀ lèké náà àwọn bí i ẹhẹn bí i àwọn abọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣàí ẹhẹn bàtà lájuri tí mo ti rà jù níbẹ̀ ni bàtà. Mo fẹ́ràn láti máa ràja lórí íńtánẹ́ẹ̀tì nítorí pé ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé àwọn nǹkan ibẹ̀ máa ń, wọ́n máa ń ṣẹ pẹrẹ díẹ̀ ju àwọn nǹkan tán ń tà ní tòsí lọ nítorí pé wọ́n máa ń diye lórí. Wọ́n máa ń, wọ́n máa ń ṣe, wọ́n máa ń, wọ́n kìí wọ́n bí àwọn nǹkan tó wà ní tòsí wà níbẹ̀ báyì. Wọ́n, wọ́n, wọ́n máa ń ṣẹpẹrẹ díẹ̀ sí ti àwọn èyí tó wà ní tòsí. Iye owó tí wọ́n sì máa pè máa ń sábà bà mí lára mu. Ọ̀pọ̀ ìgbà ló sì jẹ́ pé, àwọn èèyàn máa ń sọ pé ohun tí wọ́n mú wá kọ́ la àwọn ń bèrè fún. Ohun tí àwọn ń bèrè fún kọ́ ná múwá, pé wọ́n ò tíì mú nǹkan mí mọ̀. Tàbí kí ó jẹ́ pé ìwọ̀n ohun tí wọ́n fẹ́, ohun kò ná múwá, irú bàtà ẹsẹ ńisìn. Ó lè máa jẹ́ ìwọ̀n ẹsẹ̀ wọn ni wọ́n máa rí mú wá. Ṣùgbọ́n èmi ò ní ru wàhálà báyẹn. Ó fẹ́ jẹ́ wípé bóyá nínú ọgọ́rùn-ún ìgbà tí mo ti ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, bóyá ẹ̀meejì pére ni mo pàdé irú wàhálà bá yẹn rí tàbí irú àṣìṣe bá yẹn rí. Ìdí nìyẹn tí mo máa ń ṣe fẹ́ràn láti máa ra nǹkan níbẹ̀. Mo sì fẹ́ràn bí ó ṣe jẹ́ pé ìgbà tí wọ́n bá tó gbe de ni mo tó máa san owó torí ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ìgbà tí máa tẹ̀ pé mo fẹ́ ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì yẹn kò kín ṣe owó lọ́wọ́ mi. Àmọ́ ìgbà tí wọ́n bá fi máa gbé dé lọ́sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì sígbà yẹn, owó á ti wà lọ́wọ́ mi, màá lè san owó. Ó yàtọ̀ sí tí ẹeyan bá lọ sí ibi ọjà láti rà tí ó jẹ́ pé èèyàn gbọdọ̀ kó owó dání fúnra ẹ láti fún òǹtajà ọjà náà. Ṣùgbọ́n nítorí íńtánẹ́ẹ̀tì, èmi máa ń ní àǹfààní láti jẹ́ kí wọ́n gbe de kí n tó san owó. Ohun tí ọjà orí íńtánẹ́ẹ̀tì ti fi wá dára ni pé, pàápàá jùlọ lórí àwọn ìkànnì bíi Jumia, èèyàn lè dàpadà láàárín ọjọ́ márùn-ún tí èèyàn bá gba nǹkan tí mo tún fi gbádùn rẹ̀ nìyẹn. Ní ti, ní tòsí bí ti èèyàn bá kàn lọ rajà lọ́dọ̀ ẹnìkan, pàápàá jùlọ ẹni tí ẹ̀eyan ò ti ń rajà lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀. Tí ọ bá rí o dé ilé torí pé à, èyí tí ò ń fẹ́, nǹkan tí ò ń fẹ́ lò fún òwúrọ̀ tàbí nǹkan, nǹkan tí ò ń fẹ́ lò fún yẹn, ǹkan yẹn ò bá mu. Àti dàpadà á ṣá máa a sàròyé, ṣàlàyé, ẹhẹn ẹni yẹn lè máa fi gba lọ́wọ́ ẹ̀. Àmọ́ torí íńtánẹ́ẹ̀tì ò rí bẹ́ẹ̀, pàápàá jùlọ ti Jumia, àà tó bá ṣàtì wá ní ipò tó dára tí ǹkankan ò bá jẹ́ lára rẹ̀, wọ́n máa gba owó èèyàn sì padà sọ́wọ́ rẹ̀ láàárín ọgbọ̀n ìṣẹ́jú, ó pẹ́ jù. Mo fẹ́ràn kí a máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì gidi gan ni.

Oun tí mo fẹ́ràn láti máa ṣe jù nígbà tí òjò bá ń rọ, òun ni kí n sùn. Mo fẹ́ràn òrun gan-an torí gbogbo ara máa tutù, ara máa wálẹ̀, ara máa balẹ̀, okan máa balẹ̀, ariwo òjò yẹn gan-an fúnra rẹ̀, òni ǹkan tó máa ń ṣe lára, ó máa ń jẹ́ kí eeyàn rí orun yẹ̀n sùn lásùn wọra. Tí eeyan tun, to lorun ba bá yàn ṣe, tí eeyan ba wa nínú ilé ara ẹ̀, tí ó wà tun si enikankan nítòsí tàbí kó jẹ́ pé èèyàn wà pẹ̀lú olólùfẹ́ e nínú ilé, won máa kámọ ara, won a sì sùn dáadáa. Ki eeyan tun le fẹ́ràn kó jẹ́ pé ilé ni òjò ká mi mọ́ kì í ṣe ìta. Tí mo bá ti rí pé òjò ti fẹ́ bẹ̀rẹ̀ sí í rọ̀ báyìí, màá ti tún ibùsùn mi ṣe. Gbogbo ohun tí mò ń ṣe bóyá bí iṣẹ́ tàbí iṣẹ́ ilé tàbí ti tẹ fóònù, mo máa fi gbogbo ẹ̀ sílẹ̀. Ti n ba ti ri pe ojo yẹn náà de tí wá ń pọ̀, màá ro ra mu aṣọ ìbora mi, èyí tí ó, tó ní pọ́n dáadáa, màá dàbóra, màá fi egbè lélẹ̀, màá sì sùn. Ariwo òjò yẹn yóò máa dàbí orin aládunko sí mi létí tí ó máa jẹ́ kí orun gbádùn mó ni. Ẹ̀ bẹ́ẹ̀ ni. Ìgbà mí ṣìrẹ́ tó jẹ́ pé a fẹ́ ṣeré nínú òjò, ẹ̀kọ̀kan ni iyen máa ń ṣẹlẹ̀ ẹ̀kọ̀kan gidi. A máa máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nínú òjò, ti asọ a máa máa rìn tàbí ká máa ti ẹ́ wọ aṣọ àwọ̀ léke. Tó jẹ́ pé ìgbàyà nìkan la ma àwa la máa fi máa gbá bọ́ọ̀lù àti ṣòkòtò penpe. Ẹ̀hn, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà mii. Ìgbà mí ìṣìrẹ́ tó jẹ́ pé ó kan máa wù mí kí nǹkan máa gbá géèmù lórí ẹ̀rọ kọ̀m̀pútà mi tàbí lórí fóònù alágbèéká mi, ìyẹn sì máa ń ṣẹlẹ̀ nígbà tó jẹ́ wipé bóyá kò pẹ́ tí mo jí ní òjò wá tun bẹ̀rẹ̀ sí í rọ̀, mi ò ní lè padà sùn mọ́. Nǹkan máa bẹ̀rẹ̀ sí máa gbá game. Ó sì le jẹ́ pé bóyá mo wà nílé onílé ló ṣẹlẹ̀, ìyẹn ni mi ò fẹ́ràn rárá, rárá, rárá. Mo kan máa jókòó, màá máa wòó ni, màá kàn máa tẹ́ fóònù, a máa ṣe mi bí kójò tètè dá kí n le tètè máa lọ ní ilé mi kí n máa gba lé mi lo jejẹ. Paa pa júlọ kó máa kó wa jẹ́ ibi tó jẹ́ pé kò fi bẹ́ẹ̀ fara rọ fún mi tí mio fi bẹ́ẹ̀ ń ṣe ọ̀rẹ́ àwọn tó wà níbẹ̀. Bo ya won kàn ka mi mo bẹ́ẹ̀ ti won fi sọ pe kí n wọ inú ilé ni. Bí kójò dá kójò dà lo máa se maa ṣe mí tí màá fi lè máa sálọ. Ìgbà yẹn sì re. Ó tun wá lè jẹ́ pé ebi ń pa mí nígbà tó jó n rọ̀, mi ò ní lè gba oúnjẹ jẹ lọ́wọ́ ará ita tí mi ò mọ̀ rí torí òré wọn kàn ṣe mí láti lè jókòó sínú ilé wọn. Ṣùgbọ́n to ba jẹ pé mo wà nílé ara mi, ìgbà mí òjò tó ń rọ̀ máa ń jẹ́ kí ebi pa mí tí màá lọ bu oúnjẹ tí màá sì jẹ. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ràn jù nígbà tí òjò bá ń rọ, òun ni kí n rọra wà lórí ibùsùn mi, kí n sì sùn, kí n sùn wọra láìsí pé ẹni kankan dà mú mi, láìsí pé ẹni kankan kan lẹ́kùn, láìsí pé ẹni kan pariwo tàbí ń gbọ́ orin pẹ̀lú ohun tó lọ sókè lala. Ẹ̀hẹ́n. Ti mo bá dé, tí ọlọ́run bá dé bá mi ṣe, kójò yẹn pẹ́ gan kó tó dá, kí n sì ri orun yẹn sùn lásìkò tó tó àti lásìkò tó yẹ kí iná tun wá wà. Ẹ̀hẹ́n. Ó lè jẹ́ pé ibi tí màá ti ń wo nǹkan lórí ẹro mohunmaworan, à, amóhùn máworan ni màá ti sùn lọ́ fọ̀nfọ̀n nítorí iná wà. Orun òní lájúrin tí mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀.

Gbogbo ọjọ́ kẹrin, gbogbo ọjọ́ ọjọ́ kẹrin, gbogbo ọjọ́ kẹrin ninu sẹ ìyẹn ọjọ́ Alàmísì. Ìyẹn ọjọ́bọ̀, tí a tó ń pè ní ọjọ́bọ̀. Ní àárín ọ̀sẹ̀ ni mo máa ń gẹ̀. Ìdì sí mi pé ọjọ́ yẹn ni mo máa ń lọ ìpàdé tí a máa ń pàdé pọ̀ láti jọ́sin. Nítorí mo máa ń fẹ́ láti rẹwà láti gúnrégé fún ọjọ́ yẹn. Nítorí irun mi máa ń tètè kún gan an. Òun ni mo ṣe máa ń fi sí ọjọ́ yẹn láti gé irun mi kí ojú mi ṣì le gúnrégé nígbà tí ìpàdé náà bá máa wáyé. Nítorí tí bá ti gẹ̀ níbí ọjọ́ kan àbọ́ ọjọ́ méjì sẹ́yìn kó tó di ìgbà yẹn kó tó di ọjọ́ náà, irun á ti bẹ̀rẹ̀ sí máa hù padà. Kò sì ní jẹ́ kí ojú mi mọ́lẹ̀ bí ó ṣe máa ń mọ́lẹ̀ tí bá ṣoṣo gẹ irun. Ti bá ti, m bá ti lọ gé irun mi tí mo lọ wẹ ẹṣẹ̀kẹ́ṣẹ̀ náà ni mo máa ń gba ibi ìpàdé yẹn lọ. Òun ni mo ṣe máa ń fi sí ọjọ́ yẹn kí lè dẹ́bọ̀ tí bá máa yọ lọ́ọ̀kan bá, ojú mi á rí kété kété, á mọ́lẹ̀ yóò àwọn èèyàn á sì rí ẹwà mi, á yọ gidi síta. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo sì máa ń gẹ̀. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń gé irun mi. Kódà mo ní ẹ̀rọ tí a fi ń gé irun nínú ilé nítorí ìgbà mí wá ti jẹ́ pé irun mi á ti kún àmọ́ mi ò ní ráyè láti lọ sí ilé tí wọ́n bá mi gé irun. Máa nílò àti ṣe fúnra mi nínú yàrá. Màá rọ̀ ra gé àwọn ibi àgbọ̀n mi, màá rọ̀ ra ṣe sẹ fẹ́ẹ́rẹ́fẹ́ kí ó má bá tún, kí í má bá tún kọjá ààyè mi kí n lọ gé ibi tí mi ò fẹ́ gé. Torí tí bá ti ráyè lọ dọ̀ àgẹ́ irun mi, ìyá bàábá mo máa ń ṣe fúnra mi. Ọjọ́ Thursday, gbogbo ọjọ́ Thursday ni ọjọ́, ọjọ́bọ̀ ni mo máa ń gé irun mi.

Mo mọ̀ bí a ti ń se oúnjẹ, mo mọ oúnjẹ sè dáadáa. Kódà ẹni tí ìyá mi bá bí, tí bàbá mi bá bí, tí ó bá mọ oúnjẹ sè, ó yẹ kó lọ sààyè owó ẹ dáadáa. Àwọn òbí mi kọ́ ló bí i ni ẹ́. Kódà ẹni tó gbé lọ́dọ̀ wa gan, ó máa mọ oúnjẹ sè. Ibi tí àwọn òbí wa máa ń fi kọ́ wa dé láti kékeré. Látìkékeré ni wọ́n ti fi kọ́ mi, àtọmọ ọdún mẹ́rin ni mo ti bẹ̀rẹ̀ sí i dáná. Nítorí àwọn oúnjẹ kéékèèké bí ìrẹsì, bí ẹwà, bí índómì, máa bíbọ́ sórí àwọn òkèlè àmàlà, sẹ̀mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Látìkékeré ni a ti máa ń mọ̀ kí a tó dàgbà. Àbúrò mi ló kàn dàbí bó ṣe díẹ̀ kí ó tó bẹ̀rẹ̀ sí máa dáná. Nítorí pé àwa méjèèjì tàdé jẹ́ ẹ̀gbọ́n ọkùnrin táa mọ̀ná dá, òun ló fàá tó ń ṣe yọ̀. Kò sí obìnrin kan tó lè fi mí ṣákọ́ ń ṣẹ́ yẹn pé èmi ò ní jẹun nílé nítorí òun ò ní dáná. Hhm. Màá yá bó sí díẹ̀ àárọ̀ fúnra mi máa dáná mi. Ó ṣe rọrùn fún mi láti dáná tún ni, múyín dá gbé ń sìn mi kí n ro oúnjẹ ń tà. Mi ò, mi ò mọ̀ ọ́n ṣe, mi ò mọ̀ bóyín ra oúnjẹ níta. Mo máa wulẹ̀ ra òògùn nǹkan tí mo fẹ́ lò fi dáná mi. Mo dẹ̀ ti máa ń ṣe ọbẹ̀ ní ọ̀po yan turu máa jẹ́ kó pọ̀, màá gbe sínú fíríjì. Díì, bó yá ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì ló máa fi wá n bẹ́ẹ̀ tí màá ma lò díẹ̀díẹ̀. Te bá tife jẹ òkèlè, màá kàn máa gbé ọbẹ̀ yẹn léná díẹ̀ kó lè gbóná, màá dẹ̀ fi jẹun. Kò ní nílò kí n ṣe máa dáná ní gbogbo ìgbà tin bá fẹ́ jẹun. Kí n ṣe máa gbé, kí n ṣe máa wá máa yé se ọbẹ̀, kí n má ṣe máa gbé oúnjẹ ka iná. Ǹkan ṣoṣo tí mo kà nílò láti ṣe ni wípé kí n rọ òkèlè yẹn, kí n dè gbé ọbẹ̀ jáde láti inú fíríjì kí n gbé ka iná kó gbóná. Ó ti jẹ́ pé àwọn oúnjẹ kan náà wà tí ó sì wù mí kí n mọ̀ ọ́n ṣe o. Bí, ehn oúnjẹ tí wọ́n ń pè ní fried rice. Ehn, àbí mọ́ínmọ́ín, owu mi kin mọ̀ ṣe dáadáa. Mo mọ̀ pé tí màá gba orí ìntanẹ́ẹ̀tì lọ, màá mọ̀ bí asé ń ṣe àwọn nǹkan nye. Mi ò tíì ṣe tán. Nítorí wọ́n ò dẹ̀ ti wà lára àwọn nǹkan tó wá ń wù mí jù láti jẹ ni o, ni kò ṣe díẹ̀ kí n kọ́ bí ara sí. Àmọ́ láìpẹ́ láì jìnnà ni ọ̀ ní pé màá ṣe fúnra mi. Ṣùgbọ́n, àwọn oúnjẹ yòkù tí a máa ń jẹ nínú ọ̀pọ̀ ìgbà tó jẹ́ ara àwọn ohun tí a lè sá-- tí a máa ń sábà jẹ, òun ni mo mọ̀ ṣe. Sẹ̀mọ́, ìrẹsì ni o, àmàlà ni o, wheat ni o. Mo ń ro poundo náà torí mi ò lè máa gún ṣú-- mi ò lè máa gún un. Bó ṣẹ rí nìyẹn o. A mọ oúnjẹ sè dáadáa.

Mo fẹ́ràn kí n máa wọ aṣọ ìbílẹ̀. Ó fẹ́rẹ̀ẹ́ jẹ gbogbo ibi tí mo bá ń lọ. Látati pé mo kàn ń najú jáde tàbí mo kàn gbafẹ́ lọ tàbí mo kàn rìnrìn irọlẹ̀ jáde, aṣọ ìbílẹ̀ ni mo sábà máa ń wọ̀ jáde. Bí ó bá jẹ pé mò ń lọ sí ìpàdé kan àbí mò ń lọ ibi ayẹyẹ kan tàbí mò ń lọ ibi, ẹ́, ìpéjọpọ̀ kan, aṣọ tí mo sábà máa ń wọ̀ ni aṣọ ìbílẹ̀. Bá jẹ eytoni àgbàdá tàbí bí i tí mo fi rán dánṣìkí tàbí mo kàn wọ bùbá àti ṣòkòtò tí mo sì fi fìlà lé, aṣọ tí mo máa ń fẹ́ wọ̀ nìyẹn. Òun ló máa ń gbé ẹwà mi yọ ju, òun ni àwọn èèyàn sì máa ń sábà gbóríyìn fún mi lé lórí jù. Òun ló máa ń jẹ́ kí n dàbí olówó ńlá kan lọ́pọ̀ ìgbà. Wọn kì í kò sí-- àwọn èèyàn ò sì kí ń rí, ṣàròwí sí ẹ pé e, boya ṣòkòtò ẹ tirín àbí boya aṣọ yẹn ó ti fún jù lára ẹ. Ṣùgbọ́n tí ó bá jẹ́ aṣọ tó jẹ́, ẹ́, shirt and trouser tó jẹ́ ti ìgbàlódé, òní bíi télọ̀ ṣe máa ràn tí àwọn èèyàn fún wa máa sọ pé, "à, ṣòkòtò yìí ṣe wá ti ń rín báyìí? Ẹ̀n, aṣọ yìí ṣe wá fún ẹ lára báyìí?" Gbogbèèyàn ò sí ní ti aṣọ ìbílẹ̀ tí mo máa ń rán. Òun ló ṣe máa ń fún mi ní ọkàn láti wọ̀ ní ibi kí ibi tó bá wù mí. Ṣùgbọ́n tí ó bá yẹ bí mò ń rìnrìnàjò boya àbí tí mò ń lọ bí à mò ń lọ Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, boya arín àwọn ẹgbẹ́ ẹni níbi tí ó jẹ́ pé a fẹ́ ríra, a fẹ́ péjọpọ̀ gẹ́gẹ́ bí, ẹ́, ọ̀rẹ́ àtijọ́ tí a fẹ́ ríra, aṣọ ìmọ̀ròde ìgbàlódé ni mo máa ń wọ̀. Ìyẹn shirti, jeans, mo màá wọ, ẹ́, bàtà sneakers sí. Ìyẹn ni mò máa ń fi yọ, mò máa ń fi gbàyí ní àwùjọ láàárín ojú gbà níbi tó bá ti jẹ́, ẹ́, party àwọn ojú gbà tó sì jẹ́ ti ìgbàlódé. Kì í sábà wọ ìbílẹ̀ ní ibi yen. Ṣùgbọ́n bí ó bá ti jẹ́ pé ó ṣe é ṣe kí àwọn èèyàn jànkànjànkàn wá tàbí àwọn àgbàlagbà tí mo bọ̀wọ̀ fún tí mo sì wò pé màá le rí wọn bá sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí bó jẹ́ pé mò ń fẹ́ pàdé ẹnìkan tó máa gbé iṣẹ́ fún mi tàbí tí ajọ máa takùrọ̀sọ nípa sítajà, bí bá ẹni rajà, rí rajà àti bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, màá fẹ́ wọ aṣọ ìbílẹ̀ torí ó máa ń, ó máa ń gbé èèyàn jáde gẹ́gẹ́ bí èèyàn pàtàkì ná. Wọ́n sì sọ pé ìrínisí ni ìsọnilọ́jọ̀ torí náà ẹni tó bá fẹ́ gbé iṣẹ́ fún èèyàn torí pé èèyàn wọ aṣọ ìbílẹ̀ gidi tó sì fi fìlà gidi lé, wọ́n máa mọ̀ pé lóòtọ́ èèyàn mọ ẹ́ tọ́, èèyàn sì ní iyì lára.

Mi ò kí ń jẹ gọ́ọ̀mù o, gọ́ọ̀mù ke àwọn tí ó bá ń fa sìgá tàbí àwọn tó ń fa igbó ló sábà máa ń jẹ gọ́ọ̀mù. Àfi tó bá jẹ́ pé chewing gum tí a máa ń jẹ tó máa ń wà lára pọ́ńgìlá tàbí kape ní daya, ìyẹn sweet irú àwọn chewing gum báyẹn, tí ó bá jẹ́ ìyẹn mo máa ń jẹ ẹ lẹ́ẹ̀kọ́okan. Ó fẹ́ lè jẹ́ pé òun náà ló pá pa ṣe okún fa bí mo ṣe ní akokoro lẹ́nu. Torí mo máa ń jẹ ẹ́ gan ní kékeré, ìyẹn chewing gum náà. Àmọ́ tó bá jẹ́ pé gọ́ọ̀mù, gọ́ọ̀mù táwọn àwọn kan máa ń jẹ gọ́ọ̀mù tí a fi ń lẹ̀ ǹkan ní Hausa, wọ́n máa ń fà á símu ṣá. Ìyẹn mi ò kí ń bá wọ̀n dáṣẹ. Àmọ́ tó bá jẹ́ chewing gum mo máa ń jẹ dáadáa torí nígbà tí àwa ni kékeré mo máa ń, máa ń rà á nípali palí, mo sì máa ń tọ́jú ẹ sínú àpò tí mo máa ń gbé jáde, màá máa ju sẹ́nu lẹ́yo kọ́ọ̀kàn. Ó máa ń jẹ́ kí kokin jẹ́ kí, ó máa ń jẹ́ kí ẹnu má gbofo, ó sì máa ń jẹ́ kí ìtàn sansan ẹnu kó dára. Ibi tí èèyàn bá ń lọ, tí ó bá ti mọ̀ pé ìbi bà yìí ó máa pẹ́ ki torí oúnjẹ jẹ tàbí àwọn èèyàn máa pọ̀ nítòsí èèyàn, tí èèyàn ó sifẹ́ kí ẹnu rẹ̀ kí orun ẹnu máa bù tí àwọn èèyàn, òun lè mu gọ́ọ̀mù dání kó ro ra máa jẹ ẹ. Àmọ́ ó máa ń mu ebi pa ni o, nítorí moranti pé tí mo bá ti jẹ gọ́ọ̀mù tán, ebi máa bẹ̀rẹ̀ sí ni pa mí. Nítorí náà bi mọ̀ sẹ́n jẹ gọ́ọ̀mù tań, mo gbọ́dọ̀ ní bisikí sínú àpò tàbí nínú báàgì mi. Ma rora máa fi ìyẹn náà panu kí ebi máa ma pa mí jù.